Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà. Irúfẹ́ àwọn fìlà tí mo fẹ́ràn láti máa wọ, àkọ́kọ́, mo fẹ́ràn fìlà abètí ajá. Élékèjì, mo fẹ́ràn fìlà tí àwọn àlùfáà máa ń wọ̀. Élékẹta, mo fẹ́ràn fìlà tí àwọn Haúsá wọ́n máa ń wọ̀. Mo sì fẹ́ràn fìlà òyìnbó.

Oríṣiríṣi àwọn bàtà ni mo fẹ́ràn láti máa wọ̀. Àkọ́kọ́ mo fẹ́ràn láti máa wọ àwọn bàtà pẹlẹbẹ, eléyìí tí ó fi àwọn òkè ẹsẹ̀ mi sílẹ̀ tí atẹ́gùn ò mọ̀ rí bí fẹ́ sí mi ní ẹsẹ̀ dáadáa. Eléèkejì torí iṣẹ́ tí mò ń ṣe, mo fẹ́ràn láti máa wọ o. Àwọn bàtà kọnṣúù, àwọn bàtà tó ii èèyàn ó ti ẹsẹ̀ bọ inú rẹ̀. Mo fẹ́ràn láti máa wọ ṣúù torí iṣẹ́ tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn pàápàá jùlọ nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ìgbà tí mo wà ní ilé ìwé girama. Ṣùgbọ́n ní ìsìnyí báágì alákọ̀ọ́pa olókù tí mò ń gbé, mi ò gbé ó. Mo sì máa ń gbé alákọ̀ọ́ pẹ̀yìn náà bóyá tí mo bá rìnrìn àjò tí mo kó àwọn ẹrù mi sí inú rẹ̀. Mo ma ń gbé báágì alákọ̀ọ́ pẹ̀yìn.